Nígbà tí mo kọ́kọ́ rí ìbéèrè yìí, ó kọ́kọ́ pa mí lẹ́rìn-ín. Ṣé etí rẹ dára? Mo dú rẹ́rìn-ín lẹ́ẹ̀kan si. Ṣé ènìyàn kan wà tí ó ní etí òun ò dára bi? Kódà ó jẹ́ wí pé etí rẹ ò dára, kò ní fẹ́ sọ wí pé etí òun ò dára ní ọ̀nà ibi kankan. Sugbọ́n, pẹ̀lú ìbéèrè yìí, èmi yóò sọ wí pé etí mi dára gidigidi púpọ̀ tí èmi gan fi ń yaga. Kí ni ìdí tí mo fi sọ pé etí mi dára? Etí mi dára tó jẹ́ wí pé tí n bá wà láàárín ọ̀pọ̀ ènìyàn, ká wí pé òkè èèyàn bí márùn-ún wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, èèyàn kan nínú wọn ó wá ń sọ̀rọ̀ mi láìda nínú èèyàn márùn-ún yẹn. Etí mi dá tó jẹ́ wí pé tó bá ti sá à jẹ́ wí pé àwọn èèyàn márùn-ún yẹn ó jẹ́ àwọn èèyàn tí ẹ wí pé mo ti dá mọ̀ tẹ́lẹ̀. Jẹ́ wí pé mo mọ̀ pé, "Ìdòwú le lé o, ìgè le lé o, táyé le lé o, alábá le lé o." Tí àwọn márùn-ún bá wá jókòó tí gbogbo wọn ń sọ̀rọ̀, bọ̀ tí kan nínú wọn bá ń sọ̀rọ̀ mi láìda, etí mi jẹ́ etí tó jẹ́ wí pé ó máa ń gbọ́ ọ̀rọ̀ kíákíá. Jẹ́ wí pé màá le sọ wí pé, "Táyé, ìwọ lo sọ̀rọ̀ bá bàí láàárín wọn níìsín." Kò ṣe déédé ni kó pariwo o, ṣùgbọ́n etí mi jẹ́ etí tó jẹ́ wí pé ó jí pépé, àń, ẹ jẹ́ kí n ṣẹ bẹ́ẹ̀. Ẹ pé ó jí pépé. Ó jí pépé gidigidi gan. Tó jẹ́ wí pé mi ò ní ìdènà láti gbọ́ ọ̀rọ̀ kankan. Mi ò ní ìdènà láti gbọ́ ọ̀rọ̀ kankan. O ò ní, nílò láti tẹnubọ mí ní etí kí n tó gbọ́ ǹkan tí ó ń sọ. kÓ dà kó jẹ́ wí pé ọ̀ rọ̀ rán sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó fẹ́ kí n gbọ́. Ó ṣeéṣe kí n gbọ́. Torí pé etí mi máa ń kó ẹni ǹkan kí ǹkan nínú afẹ́fẹ́. Kò ṣe déédé ni kí n tẹ́tí sí ǹkan tó ń sọ kí n tó gbọ́ ǹkan tí ó ń sọ. Etí mi jẹ́ etí tó jáfáfá gidigidigidi gan. So fún ìdí èyí mi lè sọ wí pé etí mi ó dára. Etí mi sì tún dára nípa wí pé etí mi mo rí pé kò tóbi jù. Ọ̀pọ̀, ìwo e bákan sọ wí pé ó ṣe tí bí etí eworo. Ẹni tan bá ló ṣe tí bí etí eworo, etí rẹ̀ tóbi nu. Etí rẹ̀ tóbi nu. Ó ti tóbi jù. Tétí bá dẹ̀ tì tóbi jù ara lọ, èèyàn kò ní rewà. Rúru, ẹni bẹ́ẹ̀ lè sọ pé etí rẹ̀ ò dára. Mọ̀ emí, etí mi jẹ́ etí tó bá ara mí ti, à tó bá ara mọ, tó bá, etí mi jẹ́ ẹ̀yà ara mi tó bá ara mu. Hmm, tó b'ára rẹ, ẹ jẹ́ ká, ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ yẹn. Ó de jẹ etí tó jẹ́ wí pé mo máa ń kó ìdọ̀tí inú rẹ. Mo sì ní ẹ̀kan lọ́jọ́ méjì. Lọ́jọ́ méjì. Fún ìdí èyí, mo lè sọ wí pé etí mi dára torí pé ó ń rì ìtọ́jú, òun, lákótan ṣá. Lákotan, ká wí pé ká sọ, ká lè máa fọ̀rọ̀ gun. Etí mi dára torí pé àkọ́kọ́ ó máa ń gbọ́ ọ̀rọ̀ kétékété níbikíbi. Eléèkejì, etí mi kò tóbi jù, ó bá ara mu. Àá, ẹlẹ́kẹta, etí mi jẹ́ etí tí mo máa ń tọ́jú gidigidi gan.